Omi dára púpọ̀ fún àgọ́ ara, nítorí náà tí má fẹ́ mu omi, mo máa ń mu tó one litre sí two litre omi lójojúmọ́ torí pure water tàbí bottled water ni mo máa ń mu. Lójọ̀ọ́ mo lè mu, tó bá jẹ́ bottled water ni mo ń mu, mo lè mu tó igò mẹ́rin kí alẹ́ tó lẹ́. Ṣùgbọ́n pure water ìgbà mí kò kín ló ń kà. Àgàgà tí omi náà bá tutù torí pé àsìkò ẹ̀rùn la wà nísìínyi. Nítorí náà ìyán kò máa máa mú omi ṣá ni àti láti má mú kí èèyàn má làágùn jù. Mo máa ń mú omi gan-an, mi, mi ò lè sọ iye pàtó iye tí mo lè mu lójúmọ́, mo máa ń mú omi púpọ̀

Tí òjò bá ti ń rọ̀, mo máa ń sábà dúró sílé, ẹyà àfi tí ń bá wà ní ìta, bóyá mo wà ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ilé ni mo wà, mo máa, èsì dà kí máa wo fíìmù, ìyẹn tí iná bá wà, tàbí kí ń wà lórí ibùsùn mi kí ń fa ṣọ́boora, kí ń fi àkókò náà kí ń fi rẹjú. Nítorí pé tí òjò bá ń rọ̀, atẹ́gùn òtútù ló máa ń fẹ́, kò kí ń fi bẹ́ẹ̀ sí òru. Bó àsìkò yẹn mo fẹ́ràn àsìkò yẹn ju àsìkò ẹ̀rùn lọ.

Nínú iṣẹ́ tí mò ń ṣe, àwọn ìmọ̀ tuntun kan wà tí mo fẹ́ kọ́ nípa tech àti àwọn nǹkan bí web 3 yẹn, ìyẹn fún cryptocurrency àti digital market. Nísìn yi, mo tún gbọ́ pé Fiverr ń sanwó, so mo fẹ́ mọ̀ nípa Fiverr yẹn dára dára. Nítorí pé ọ̀nà kan ò wọjà, èèyàn o lè kọjú siṣẹ́ kan kó máa re tí wi pé kó máa, èèyàn, mi lè fi gbogbo ayé mi kí n fi sin orí olórí. Èmi náà fẹ́ dáwà kí n dá ilé iṣẹ́ temi sílẹ̀ kí n dẹ tètè dáwọ́ iṣẹ́ dúró láti gbádùn ara mi lọ́jọ́ iwájú.

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́, tí bá ti ń gba owó ó ní iye percentage tí mo máa ń fi pamọ́ fún àsìkò tí owó bá sá fẹ́re lọ́wọ́ mi tí mo lè fi sáré ṣe nǹkan eyọ̀kan tàbí nǹkan méjì. Nítorí pé tí ẹ̀yàn bá fi owó pamọ́ ní àsìkò tàwà yìí, ó léwu púpọ̀.

Tí n bá ti jẹun lọ̀sán, mo lè sinmi fún bíi ààbọ̀ wákàtí, wákàtí àbọ̀ kan tàbí ìgbà mìíràn tó bá jẹ́ bí fruit ni mo ń sáré jẹ tàbí ẹlẹ́rìndòdò. O máa awọn yẹn k'ẹ̀yàn kan fi múnù dúró ní títí tí Olúwa máa fi parí níbi iṣẹ́ tó máa lọlé lọ wá nǹkan gidi jẹ.

Mi ò ní nọ́mbà orílẹ̀. Pàápàá jùlọ mi ò mọ nǹkan tí ó ń jẹ́ orílẹ̀ ní èdè Yorùbá. Orílẹ̀-èdè tàbí orílẹ̀ ìbìkan ni àwọn nǹkan tí mo lè fi ṣe àpèjúwe. Ṣùgbọ́n orílẹ̀ lásán tí mo rí níbí kò jẹ́ kí n mọ nǹkan tí mo lè fi ṣàpèjúwe.

Oríṣi òpó ayélujára bi mẹ́ta sí mẹ́rin ni ó wà ní orílẹ̀ èdè tí mo wà. A ní ti MTN, a ní ti Glo, a ní ti Airtel, a ní ti Etisalat ṣùgbọ́n wọ́n ò fi bẹ́ẹ̀ fìdí múlẹ̀ mọ́. Yàtọ̀ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kọ́kọ́ dáru kọ ṣáájú, kò sí ìmiran mọ́

Mi ò ní oúnjẹ kan pàtó tí mo fẹ́ràn jù, nítorí pé mo fẹ́ràn jollof rice, mo fẹ́ràn fried rice, mo fẹ́ràn salad. Oúnjẹ mẹ́ta yẹn mi ò fi bá ẹ̀yàn kankan ṣeré. Ṣùgbọ́n eleyi tí mo máa ń jẹ lóòrèkóòrè ọ́un ni jollof rice, nítorí wipé ó dùn gan ni.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, o jẹ àwọn ìmọ̀ tó pọ̀. Mo fẹ́ kọ́ èdè tuntun náà, ìyẹn ṣe pàtàkì nítorí pé ó máa wúlò fún isẹ́ tí mò ń ṣe. Bí èdè Faransé, mo nífẹ̀ẹ́ èdè náà púpọ̀ nítorí pé ó máa fún mi ní àǹfààní láti gba àwọn iṣẹ́ ní òkè òkun.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe yoga ní gbogbo àsìkò ìsinmi, pàápàá jùlọ ọjọ́ Sátidé. Ìgbà yẹn mi kì í lọ sí ibi iṣẹ́ so, mo máa ń tètè jí láti ṣe yoga. Ìgbà mìíràn tí ń bá ráyè, mo lè gbọ̀nà lọ sí gym kí n lọ gbérin bí wákàtí mẹ́ta sí mẹ́rin. Ohun tí mo máa ń sábà fi Sáturday mi ṣe nìyẹn yàtọ̀ sí pé ọjọ́ tí ń bá ní ayẹyẹ bí party tí mo fẹ́ lọ sí, àsìkò yẹn nìkan ni mo máa ń skip e.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí nígbà tí mo fẹ́ lọ láti Ìkòròdú lọ sí Island àti ìgbà tí mò ń padà. Nítorí pé ọjọ́ yẹn traffic pọ̀ lójú ọ̀nà. Mo dẹ̀ ní appointment kan tó ṣe pàtàkì tí mo fẹ́ tètè meet up pẹ̀lú ní mo bá gbé speedboat láti Ìkòròdú lọ sí Lekki Phase One láti lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe.

Rárá, mi ò kí ń wọ ìbọwọ́ nítorí pé agbègbè ibi tí a wà kìí ṣe òkè òkun. Ni Nàìjíríà bí a kìí sábà wọ ìbọwọ́ torí wẹ́dà wa bí ò wà favourable. Àsìkò òjò dẹrẹ́ kìí ṣe, kìí ṣe pé òtútù náà máa ń mú títí tí tí wa fi, tí wa dì bí ológun. Eléyi ta a máa ń wọ̀ jù kò ju cardigan tàbí ká lo umbrella ìgbà tí òjò bá ń rọ̀

WiFi tí mò ń lò yára tó nítorí pé MTN ni èmi ń lò. So nígbà, nígbà mìíràn ó máa ṣiṣẹ́ dáadáa tó máa fast gan. Ìgbà mìíràn nẹ́tíwọ̀kì náà máa ṣe ṣégesège, a máa wá a máa lọ. Mi wàá lè sọ bóyá torí àdúgbò tí mò ń gbé ni o tàbí bóyá àti ọ̀dọ̀ wọn gan gangan ni wàhálà náà ti ń ṣẹlẹ̀

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, ó jẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, nítorí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti kékeré tí se kì n máa gbá bọ́ọ̀lù. Tho, mo máa ń wẹ̀ náà, ṣùgbọ́n kò sí weekend tí mi ò kí ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ẹgbẹ́, àwọn mọ̀lẹ́gbẹ́ mi. Nítorí pé òhun la máa asiko yeń ni a man ṣe, ẹ́, a máa ń jíròro.

Rárá o, èmi ò kí ń wọ ìbọ̀run ní èyí tí à ń pè ní muffler, mi ò fi tata nífẹ̀ẹ́ sí, nítorí wipé ó máa ń mú oru mú mi. Mo prefer kí máa wọ aṣọ tó bá fẹ́lẹ́, nítorí pé mo jẹ́ èèyàn kan tí oru máa ń tètè mú.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀mpútà nítorí pé ó máa ń protect mi láti kí anti ki virus má wọrí kọ̀mpútà mi tàbí ó dẹ̀ máa ń, ó máa ràn mí lọ́wọ́ láti prevent hacking. Ètò ààbò kọ̀mpútà ó jẹ́ ǹkan pàtàkì fún gbogbo ẹni tó ń lo kọ̀mpútà.